Báwo ni o ṣe máà ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Èmi máa ń kojú ìṣòro, àwọn ìṣòro ní ibi iṣẹ́ nípa yíya iṣẹ́ oníkálukú sọ́tọ̀, má ń gbé gígé lé àwọn iṣẹ́ náà pẹ̀lú bí wọ́n ti jẹ́.